Rárá o, n kò kín ṣé ẹni tó ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ nítorí pé iṣẹ́ ara tèmi ni mó nṣe. Aṣọ èyí ó bá wù mí ni mó ń wọ̀ lọsí ibi iṣẹ́ ní ójójúmọ́.

Rárá o, n kò fi ìgbà kan lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí. Bó tilẹ̀ jẹ́ pé mo ti gba ẹni tó ń bá mi ṣiṣẹ́ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ní ìgbà tí ó wù ú tó fẹ́ lọ tẹ̀síwájú nínú ilé ẹ̀kọ́ rẹ̀ ló sọ wípé òun ò ṣiṣẹ́ mọ́, tí mo sì gbà á láyè kí ó máa lọ.

Mo jẹ́ ẹni tó máa ń tìkára láti ríi wí pé mo dé ibi iṣẹ́ mi ní àkókò. Ó tilẹ̀ jẹ́ pé ìgbà mìíràn máa ń wà tí ohun kan tàbí òmíràn yóò di mí lọ́wọ́ láti lè tètè jáde kúrò nílé. Ṣùgbọ́n síbẹ̀ mo máa ń gbìyànjú kin lè tètè dé ibiṣẹ́.

Bẹ́ẹ̀ni, ò mọ̀ mọ̀ bí a ti ń se oúnjẹ gẹ́gẹ́ bí ìyàwó ní ọ̀dẹ̀ ọkọ. Oúnjẹ sísè jẹ́ ohun pàtàkì láti lè tẹ́ ọkọ mi lọ́rùn. Nítorí náà, lówurọ̀ kí n tó jáde nílé ni màá ti se oúnjẹ àti pàápàá tí n bá pade nílé lálẹ́, màá ríi wípé mo se oúnjẹ fún mọ̀lẹ́bí láti jẹ.

Bó tilẹ̀ jẹ́ wípé nítòótọ́ mo ní ìrọ̀rí méjì ní orí ìbùsùn mi, n kò kí ń ṣe ẹni tó máa ń fi ìrọ̀rí rọ̀rí, n kò kí ń lo o rárá. Ó kàn wà ní orí ìbùsùn ní ẹ̀gbẹ́ kan ni. Nítorí kì í ṣe ohun tó rọ̀ mí lọ́rùn láti máa fi ìrọ̀rí rọ orí tí mo bá ń sùn.

Láti máa dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, ohun pàtàkì kan tí mo mọ̀ wípé ó tọ́ fún mi láti ṣe náà ni wípé kí n má tú àṣírí ara mi lórí Íńtánẹ́ẹ̀tì, kí n má sọ̀rọ̀ nípa ara mi, kí n má sì fi àwọn ohun tó jẹ́ ǹkan ara mi sórí Íńtánẹ́ẹ̀tì débi tí ń ó fi ṣe ara mi ní ìjàǹbá.

Má a ń fi ìdáàbòbò òòrùn sára nígbà tí ó bá nílò fún mi láti lò ó fún àpẹẹrẹ ní ìgbà òjò kí òjò ń rọ̀. Ó ṣe pàtàkì fún ènìyàn láti lo ìdáàbòbò òòrùn kí òjò kó má ba à pa olúwa rẹ̀. Nítorí náà, ìrú àsìkò yìí, un ó ma fi ìdáàbòbò òòrùn sára.